Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń yàrá dá àwọn onibabara lóhùn láì fi àkókò ṣòfò, nípa lílo tẹkinọlọgi ayé òde òní, tí ó máa ń jẹ́ iṣẹ́ kí ó yá kánmọ́kánmọ́. Bẹ́ẹ̀ ni, kí n sì tún mọ̀ nípa àwọn sọfitiwiẹ tuntun tí ó wà ní ètò iṣẹ́ mi, bí a ṣe ń dá oníbàrà lóhùn, bí a ṣe ń mọ̀ ohun tí òníbara fẹ́, àti bí iṣẹ́ oníbàrà bó ṣe ń yá kánmọ́kánmọ́ láì fi àkókò ṣòfò.

Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò, àgbàlá òjò tó ṣe ṣaṣọ sí, tó ṣe gbá atẹ́gùn, tó ṣe jókòó láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn akẹẹgbẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, ará ilé mi àti olólùfẹ́ mi. Àgbàlá òjò mi jẹ́ ibi ta tí lè ti gbafẹ́, ta tí lè ṣe ayẹyẹ ta bá ní ìnáwó nínú ẹbí wa. Àgbàlá òjò mi ní òdòdó, ó sì ní àga ìjókòó sí àti tábìlì ta lè gbé ǹkan sí nígbà tí a bá jókòó síbẹ̀. Àgbàlá òjò mi rẹwà.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi nítorí pé mo ti ṣe gbogbo ètò bí mo ṣe lè ṣe àfojúsùn títà mi i lẹ́, mo sì máa ń tẹ̀lé lẹ́ ṣẹ̀eṣẹ̀. Mo máa ń rí i mọ́ wípé mo kọjá àfojúsùn títà mi nítorí wípé títà mi ó ṣe pàtàkì sí mi. Mo si mọ̀ àwọn oníbàárà mi, mo sì mọ̀ ọ̀nà tí n ó fi tọ̀ wọn, tí wọ́n ó fi rí i pé mo ṣe gbogbo ohun to yẹ kì ń ṣe fún wọn láti pàdé àfojúsùn títà mi. Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi.

Ohun tí yóò má a mú mi rẹ́rìn ni nígbà tí mo bá rí pé inú àwọn oníbàárà mi dùn, tí wọ́n sì pè mí lórí ago, tí wọ́n ṣàdúrà fún mi wípé gbogbo ǹkan táwọn fẹ́, tí ó jẹ́ kí inú àwọn dùn, tí ó jẹ́ kójà wọ́n má a tà dédé ni mo ti ṣe fáwọn, wípé mo má a ń dáwọn lóhun ìṣòro wọn nígbà gbogbo ní kíákíá láìfa kókóṣòfò, wọ́n á sì má a dúpẹ́ lọ́wọ́ mi, wọ́n á sì má a sọ wípé ọjà wọ́n ń lọ dédé, èyí á má a mú iná mi dùn, á sì má a mú mi rẹ́rìn nítorí pé mo jẹ́ ẹni tí ó ń yanjú ìṣòro tí àwọn ènìyàn ń dojú kọ, pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn oníbàárà mi.

Ohun tí mo máa ń ṣe láti ta yọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni wípé mi ò kí ń fi iṣẹ́ mi ṣeré, mi ò sì kíì ṣe ìmẹ́lẹ́. Ẹni tí ó bá yẹ kí ẹ lo mìíràn fi wákàtí méjì ṣe láàrín wákàtí kan, mo tẹpá rí rẹ̀. Mo sì máa ń tètè ṣe iṣẹ́ mi lọ́gan ní kíákíá. Gbogbo ìṣòro tí àwọn oníbàárà mi bá sì ti dojú kọ, ní kíákíá ni mo máa ń bá wọn wá, iṣẹ́ ìwádìí lórí ẹ̀ ni mo sì máa ń bá wọn yanjú ìṣòro náà. Mo sì máa ń rí mọ̀ wípé mo ṣiṣẹ́ ju wákàtí tó yẹ lọ kí gbogbo nǹkan kí ó lè máa lọ déédéé.

Bí mo ti má n ṣètò àwọn ìṣòro láàrín àwọn akẹgbẹ́ mi ni wípé tí ìṣòro bá ti wà, n ó pè wọ́n, a ó jókòó, n kò ní dákẹ́ nípa rẹ̀, n kò sì ní gbójú kúrò. A ó jọ fi sùúrù àti ìfẹ́ ṣàlàyé ìṣòro náà, n ó sì yanjú rẹ̀, n ó ní dákẹ́ nípa rẹ̀. Èyí tó yẹ kí a bẹra wa, a ó bẹra wa. Èyí tí ẹ ka wójú tì sí tí ó sì ní wáyé mọ́ nígbà mìíràn, a ó wójú tù sí kí ìrú è má tún má a wáyé mọ́ nígbà mi.

Mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀ǹbáyé nítorí wípé lílọ sí ilé ìṣẹ̀ǹbáyé ó máa ń jẹ́ kí á mọ àwọn n táa dáyé bá àti àwọn ohun tí aà mọ̀ ká tó délé ayé. A sì máa jẹ́ ká mọ ìtàn, àṣà, ìṣe ibi agbègbè ibi tí mo ti wá àti orílẹ̀-èdè mi. Ilé ìṣẹ̀ǹbáyé a máa pa ìtàn tí ó yẹ kí a mọ̀, kí á lè mọ bí a ó ṣe máa ṣe àyẹ́sí àṣà àti ìṣe ibi tí mo ti wá, tí mo ti ṣẹ̀ wá.

Ibi tí mo fẹ́ràn láti lọ fún ìsinmi ni apá orílẹ̀ èdè àbí ìlú tí n kò tíì lọ rí, tí ibẹ̀ sì ní àlàáfíà, tí ibẹ̀ ní ibi tí a ti le wo ìṣe àti àṣà wọn ní ibẹ̀, tí ibẹ̀ ní omi tó ní afẹ́fẹ́ tútù, tó ní orísìírísìí oúnjẹ tí a le jẹ. Mo fẹ́ràn láti lọ sí ìsinmi níbẹ̀, ní ìlú òkèrè mi, ní ìlú Áfríkà mi àbí ní ìlú aláwọ̀ funfun mi, tí ó jẹ́ wípé ohun ọ̀tún ni wọn ó ti lọ rí níbẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́, pàtàkì jùlọ mo máa ń kọrin kẹ́lẹ́ tí mo bá wà lórí ibùsùn mi, tí mo bá, tí mi ò bá fẹ́ kí ariwo orin kó dí ẹlòmíràn lọ́wọ́ ní agbègbè mi, màá máa kọrin kẹ́lẹ́. Orin kẹ́lẹ́, a máa mú mi sùn, orin kẹ́lẹ́ a máa mú mi ronú jinlẹ̀, orin kẹ́lẹ́ a máa mú ara mi balẹ̀, orin kẹ́lẹ́ a máa jẹ́ kí n gbádùn ọrùn mi, yóò sì jẹ́ kí agbègbè mi kó wuni láti sùn, láti sinmi, láti ronú jinlẹ̀.

Ọ̀nà tí mo máa ń gbàdá rí àwọn òṣìṣẹ́ ni wípé iṣẹ́ tó ń kálukú bá lágbára, tó ní òye, tó ní ìmọ̀ láti ṣe, òun ni wọ́n yàn fún wọn kí wọ́n ṣe, wọn ó sì fi ojú wọn mọ̀nà náà, wọn ó sì wá ju láti kọ́ wọn, wọn ó fi ẹsẹ̀ wọn lé ọ̀nà náà nípa ṣíṣíwájú láti ṣàlàyé iṣẹ́ tí wọ́n o ṣe fún wọn. Wọ́n ti rí mọ̀ wípé iṣẹ́ tí òṣìṣẹ́ wọn tó mọ̀ ọ́n pa rẹ̀, tó yanran tí nípa rẹ̀ ni, èmi náà ó sì jẹ́ àpẹrẹ rere fún wọn nípa gbígbé ìgbésẹ̀ láti ṣe iṣẹ́ náà, wọn ó sì wá fihàn òṣìṣẹ́ tí ó wá ṣe iṣẹ́ náà.

Ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi tí a ti máa ń wo eré ìdárayá. Mo fẹ́ràn láti máa jókòó níbẹ̀, láti máa mu mímu, láti máa jẹ jíjẹ nígbà tí mò ń wo eré ìdárayá pẹ̀lú àwọn akẹgbẹ́ mi àbí àwọn ọ̀rẹ́ mi. Ìgbà míràn kẹ̀dẹ́ re máa sì máa dá lọ síbẹ̀ níbi tí a ti máa máa wòó rán láti máa wo eré ìdárayá bẹ́ẹ̀ ni.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. N ó fi ìkan sí abẹ́ ọrùn mi, n ó sì fi ìkan sí ibi àtàrí mi. Mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí méjì, a máa jẹ́ kí ọrùn mi àti orí mi kí ó dúró dédé, a sì máa jẹ́ kí n rí bí sùn gbadùn lórí ìbùsùn mi. Mo fẹ́ràn ìrọ̀rí méjì nítorí wípé a máa jẹ́ kí ọkàn mi balẹ̀, kì o ní jẹ́ kí ọrùn kí ó dùn mí. Tí mò ń bá, tí mò ń bá lo ìrọ̀rí méjì, a máa fa ọrùn dídùn nígbà tí mo bá jí. Ìrọ̀rùn, ìrọ̀rí méjì ni mo máa ń lò.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò ni ti aláwo, ti aláwo ni ti ìgbàlódé òní tí èèyàn lè jókòó lé lórí tó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. Èèyàn ó sì fi omi, èèyàn ó fi fọ̀ọ́ dànù nígbà tí ènìyàn bá ṣe tán. Àwọn ìgbọ̀nsẹ̀ tí mò ń lò, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò ni ìgbọ̀nsẹ̀ aláwo ti ayé òde òní.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba mo sì fẹ́ràn ìṣe ìnu ilé. Iṣẹ́ ìta gbangba a máa jẹ́ kí ènìyàn kí ó rí àwọn oníbàárà rẹ̀ lójúkorojú láti jọ sọ̀rọ̀, láti jọ jómitóro ọrọ, láti yanjú ìṣòro wọn lójú gbangba. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Kò sí iṣẹ́ te mi kò fẹ́ràn nítorí mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Iṣẹ́ ìta gbangba kẹ́dẹ̀ re a sì máa jẹ́ kí èèyàn tu mọ oríṣiríṣi àwọn èèyàn lójúkorojú.

Ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni tí àwọn oníbàárà bá pọ̀ jú, tí gbogbo wọn sì fẹ́ kí ẹ dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà, èyí tó pẹ́ dé yóò fẹ́ kí ẹ tètè dá òun lóhùn, èyí tó sì ti dé ṣáájú òun náà o sọ pé òun nìkan kọ́kọ́ dá lóhùn. Àwọn ìṣòro yìí ni mo máa ń kojú, wọ́n sì wà máa ṣàlàyé fún wọn lẹ́kunrerẹ pé ẹ dákẹ́, ẹ ṣe sùúrù, gbogbo won náà ni wọ́n ó dá lóhùn nìkan kan. Àwọn ìṣòro wọ̀nyí ni mo máa ń kojú níbi iṣẹ́.

Ìgbà wákàtí méjì ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ náà wà pẹ̀lú ní ìgboro tí ó máa sì ń dẹ́kun àti pé kí n tètè dé ibi iṣẹ́. Ṣùgbọ́n wákàtí méjì pẹ̀lú súnkẹrẹ fàkẹrẹ ni ìgbà tí ó máa ń gbà mí láti rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Fáìlì mi jẹ́ ibi tí mo kó àṣírí àwọn iṣẹ́ mi sí, oníbàárà mi àti ohun gbogbo tí mo fi ń ṣe iṣẹ́ mi. Fáìlì mi se pàtàkì sí mi, mo sì máa ń pamó. N kò kì n kó sílẹ̀ kí ẹnikẹ́ni má kan lè rí, àbí máa ka ohun tí mo kó sínú rẹ̀. Fáìlì mi ṣe pàtàkì sí mi mo sì máa ń pamọ́ láti bo àṣírí iṣẹ́ mi àti, àti àṣírí àwọn oníbàárà mi.

Ọ̀nà tí mo máa ń gbà mú àwọn èrò tuntun wá ni pé, ríronú jinlẹ̀, kíkà ìwé, títẹ́tí sí àwọn tí ó nímọ̀ jù mí lọ láti ràn mí lọ́wọ́ láti mú èrò tuntun wá àti pípa ríronú ìṣòro tí àwọn oníbàárà mi ń dojúkọ láti wá ojútùú sí á máa mú mi ro èrò tuntun wá àti nípa wíwo àwòrán tó jọmọ́ ọ̀rọ̀ iṣẹ́ mi, èyí náà a máa mú mi mú àwọn èrò tuntun wá àti nípa kíkà ìwé láti máa tún máa ṣe ìwà ìdí ijinlẹ̀ nípa iṣẹ́ mi, èyí náà a máa mú mi mú àwọn èrò tuntun wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Cloud jẹ́ ibi tí a lè fi nǹkan pamọ́ sí, tí àwọn tó bá jẹ́ kó ní ẹ̀tọ́ sí láti rí, tí wọ́n ó sì rí, àwọn tí ò sì yẹ kó ní ẹ̀tọ́ láti rí, wọ́n ò sì ní rí. Fáìlì mi jẹ́ ohun tó máa ń wù mí láti fi pamọ́ sórí cloud, mo sì máa ń fi pamọ́ sórí cloud fún ààbò kí ó má ba à sọnù, kí ó lè wà ní pípé ye níbẹ̀

Ohùn tí ó máa ń fún mí ní ìtárá ní ibí iṣẹ́ níí ìdùnnú àwọn oníbàárà mí. Ìdùnnú àwọn òníbàárà mí ṣè pàtàkì sí mi, látí tẹ́ wọn lọ́rùn ṣè pàtàkì sí mí. Iyí á sì máa fún mí ní ìtárá látí ṣiṣẹ́ mí dójú ámí. Iyí á sì máa fún mí ní ìtárá látí rí pé mò wá ojútùú sí ohùn tó ń jẹ wọ́n lọ́kàn, tí ń dùn wọ́n lọ́kàn, tí yóò sì mú iṣẹ́ wọn tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni, ìfọ̀kànbalẹ̀, ìdùnnú àti ayọ̀ àwọn oníbàárà mi a máa fún mi ní ìtara ní ibi iṣẹ́ láti ṣiṣẹ́. Èmi náà sì fẹ́ràn iṣẹ́. Mó jẹ́ ènìyàn tákùntákùn tí ó fẹ́ràn iṣẹ́

Ìwà ìṣòwò mi òní agbára ó sì dára. Nítorí pé ìyá mi oníṣòwò ni ó sì kọ́ mi bí a ṣe ń ṣe òwò, bí a ṣe ń bó oníbàárà ṣepọ̀, bí a ṣe ń wá ojú tí a ti ṣòro sí ọ̀rọ̀ oníbàárà, àti bí a ṣe ń jẹ́ kí oníbàárà kí ó pẹ́ lọ́wọ́ ẹni. Bẹ́ẹ̀ni, ìwà ìṣòwò mi ó dáyán gan, ó dáńṣọ́, ó dá tíà, ó sì dára.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Èyí tí ń bọ̀ lápá òsì àti èyí tí ń bọ̀ lápá ọ̀tun, a ó dá wọn dúró. Ó ń jẹ́ kí iyí tí ń bọ̀ lápá òsì kò kọ́kọ́ kọjá lọ, kí èyí tí ń bọ̀ lápá ọ̀tun kó tó lè kọjá lọ. Tí gbogbo rẹ̀ bá sì di wọ́n lukọ̀lù, a jẹ́ kí ó ka luku dúró, èyí tí ó bá yẹ kí ó kọ́kọ́ lọ ní o lọ, kí àwọn tí ó kàn lè ráyè lọ, kí gbogbo rẹ̀ kò lè lọ ní mẹ́lọ̀ mẹ́lọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbò bo òòrùn sára. Ìdáàbò bo òòrùn sára máa n jẹ́ ohun tó máa ń dáàbò bo ara mi tí kì í jẹ́ kí òòrùn kó ba ago ara mi jẹ́ débi tí kò fa ìsan tàbí àìlera fún ago ara mi. Ìdáàbò bo òòrùn jẹ́ n tí máa ń lò lóòrèkóòrè nígbà tí n bá ti fẹ́ bọ́ ọ̀tá sínú òòrùn, ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì sí mi fún ìsara lóge mi gẹ́gẹ́ bí omo bìnrin.

Èmi kò kín na ara mi. Bí mo bá ṣe ohun tí kò tẹ́ mi lọ́rùn fún ara mi, n ó kan pa ọ̀dọ̀fin inu mi dàní. N ó sì wa ọ̀nà mìíràn tí n ó máa ṣe ohun náà dáradára ní ìgbà mìíràn. Èmi kò kín na ara mi, èmi kò kín bínú sí ara mi. Èmi a kàn má ṣe àyẹ̀wò ohun tó yẹ kí n ṣe àtúnṣe sí ara mi. Èmi kò kín na ara mi rárá.

Èmi kò kín gba ímélì àìwúlò, ṣùgbọ́n bó tí lè jẹ́ wípé ímélì mi tí kò wúlò a máa wá sínú ímélì ẹni, toríṣiríṣi àwọn tí ènìyàn kò mọ̀ a máa fẹ́ ránṣẹ́ sínú ímélì ènìyàn. Mo sì ní àpò kan lọ́tọ̀ tí ímélì àìwúlò máa ń wọ lọ, tí ó máa ń dúró sí kí n lè rí ímélì tí ó wúlò tí ó nílò pé kí n dáhùn sí ní kọ̀mọ̀kọ̀mọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí a ti máa ń kọrin ọmọ lẹ́yìn Kristi, tí a ti máa ń jó, tí a ti máa ń yọ̀, tí a ti máa ń sin Olúwa tí ó dá wa sí ayé. Ilé ìjọsìn jẹ́ ibi tí mo máa ń lọ ní àárín ọ̀sẹ̀. Mo sì máa ń lọ ní ọjọ́ ìsinmi náà láti lọ yin Bàbá lógo, láti lọ sọ ẹ̀dùn ọkàn mi fún Olúwa. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Nígbà mìíràn, ní òpin ọ̀sẹ̀ tí mò ń bá ṣiṣẹ́, mò ní lọ ẹ̀rọ ayárabíàṣá, wó sì fi sílẹ̀. N ó lọ ṣe ohun mìíràn tí kò nílò ẹ̀rọ ayárabíàṣá. Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí dára dára. Mọ ti dúró lílò rẹ̀ rí dára dára.

Bẹ́ẹ̀ni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara, mo fẹ́ràn rẹ̀ gidi gan. Nítorí pé a máa ń jẹ́ kí ẹwà mi kí ó jáde sí i, a máa ṣe ara mi lọ́ṣọ̀ọ́ àti a sì máa ṣe ara mi lóge. Ó sì máa ń fún mi ní ìgboyà láti rìn, ó sì máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe àyè sí mi, kí wọ́n máa fẹ́ràn mi, kí n sì máa wúra mi, kí n tún máa wu àwọn ẹlòmíràn.

Èmi kò fẹ́ràn coffee rárá, tea ni mo fẹ́ràn. Tea jẹ́ ohun tí mo máa ń mu ní òwúrọ̀ tàbí ní alé. Ó máa ń jẹ́ kí ara mi ki o balẹ̀, ó sì máa ń fi mí lọ́kàn balẹ̀. Mo fẹ́ràn láti máa fi tea jẹ búrẹ́dì. Mo sì fẹ́ràn láti máa mu tea sórí ìrẹsì mi nígbà mìíràn. N kò fẹ́ràn coffee, tea ni mo fẹ́ràn. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jókòó sílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé tòsí fèrèsé a sì máa jẹ́ kí èèyàn wo ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. A má jẹ́ kí èèyàn wo bí òkè bó ṣe jìnnà sílẹ̀ tó, a má jẹ́ kí èèyàn wo bí àgbáyé àbí bí tí èèyàn n gbà kọjá lọ nígbà yẹn bó ṣe rẹwà tó. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Bí mo ṣe má ń ṣe àkókò fún ìrìnàjò ni wípé n ó ti mú gègé mi àti ìwé mi láti ṣe ètò ìrìnàjò náà lẹ́sẹẹsẹ ibi tí mo ma yà sí, tí mo máa lọ ní àkókò kọ̀ọ̀kan, ní wákàtí kọ̀ọ̀kan, ní ìṣẹ́jú kọ̀ọ̀kan. N ó ti kọ gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ sínú ìwé mi. Bẹ́ẹ̀ni mo ṣì máa ń ṣe àkókò fún ìrìnàjò mi.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni wípé n ó kunlẹ̀ fún àwọn tó bá jù mí lọ, n ó kunlẹ̀ fún àwọn tó bá jẹ́ ọ̀gá mi, n ó kí wọn, n ó tẹ orí mi mọ́lẹ̀ díẹ̀ láti kí àwọn tí ó bá jù mí lọ. Àwọn ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀ ré, a ó dìmọ̀ ra tí a bá fẹ́ kira. Àwọn ọ̀rẹ́ mi òmíràn, a ó bọra wa lọ́wọ́ tí a bá fẹ́ kira. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kí àwọn ènìyàn.

Ẹ̀ẹ̀kan lóṣù ni ọjà tuntun máa ń jáde. Láti ojojúmọ́ tí ì ṣe ẹ̀ẹ̀kan lóṣù, àwọn ọjà ojoojúmọ́ nìyẹn, ṣùgbọ́n ọjà tuntun ẹ̀ẹ̀kan lóṣù ló má a ń jáde. Wọ́n sì má a n ta oríṣìíríṣìí nǹkan tuntun tuntun tí ó bá ṣẹ̀ jáde nínú ọjà, wọ́n má a ń gbé wá sínú ọjà tuntun. Ẹ̀ẹ̀kan lóṣù tó jẹ́ ìparí oṣù, òun ní ọjà tuntun yóò jáde.

Nígbà tí iṣẹ́ bá pọ̀, bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn ni wípé mà ń sinmi. Ìgbà míràn mo lè máa mu nǹkan ẹlẹ́rìndòdò àbí nǹkan tútù láti jẹ́ kí ara mi kí ó balẹ̀, kí ó máa ba à ka mi láyà. Mo sì máa ṣe iṣẹ́ yẹn lẹ́sẹẹsẹ. N o sì, torí mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi, mo sì fẹ́ kí àìnú àwọn oníbàárà mi kí ó dùn. Èyí gan, èrò yìí gan á máa jẹ́ kí ọkàn mi kí ó kó kí ó wú ni láti ṣiṣẹ́ síi. Bẹ́ẹ̀ni, mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀. Mo máa mu nǹkan tútù, nǹkan ẹlẹ́rìndòdò. N o sì ní ìfẹ́ oníbàárà mi lọ́kàn. Èyí gan yóò máa jẹ́ kí ọkàn mi kí ó máa ṣiṣẹ́ lọ nígbà tí iṣẹ́ bá pọ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń dá àwọn oníbàárà lóhùn púpọ̀ ní kíákíá tí ó jẹ́ ẹ̀rọ ìgbàlódé tòní, bí a sì ṣe máa tún ń kọ gbogbo ìbéèrè àti ìdáhùn àwọn oníbàárà mi pamọ́ sí ibìkan tí ó jẹ́ ẹ̀rọ ìgbàlódé tòní, bí a sì tún lè máa tún mọ àwọn oníbàárà lọ́wọ́ láì fi àkókò wọn ṣòfò láti máa mọ ohun tí ó yẹ fún wọn lákòókò láti fi ràn wọ́n lọ́wọ́ ní ìgbàlódé tòní. Bẹ́ẹ̀ni mo sì tún fẹ́ mọ̀ nípa sọ́fítì wia tó wúlò fún iṣẹ́ mi tó jẹ́ titun titun tí ó ń jáde ní gbogbo ìgbà.

Bí mo ti máa n rántí ọ̀rọ̀ àwọn àṣìnnà mi ni wípé mo máa n kọ́ sílẹ̀ kí irú àṣìnnà bẹ́ẹ̀ kó má tún wáyé mọ́. N ó sì ṣe àtúnse, n ó sì kọ́ sí okùn àyà mi, n ó tún kọ́ sínú ìwé láti máa rán mi létí ọ̀rọ̀ àṣìnnà mi kó má ba à ṣẹlẹ̀ sí mi mọ́. Ní gbogbo ìgbà kẹ́ dẹ́re mo máa ń pinnu nínú ọkàn mi láti máa rántí ọ̀rọ̀ àwọn àṣìnnà mi mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Mo fẹ́ràn eré ìdánì nítorí wípé a máa jẹ́ kí gbogbo ohun tí mo mọ̀, a máa tún fi ràn mí lọ́wọ́ láti tún fi hàn fún àwọn ẹlòmíràn. Mo sì máa ń ṣe eré ìdáni nítorípé a máa múnu mi dùn. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn sì torí ó máa ń jẹ́ kí ara mi dá yaga. Ó tún máa ń jẹ́ kí èrò tuntun àti ọpọlọ tuntun kó máa jí pípé fún mi láti máa ṣe iṣẹ́ mi déédéé. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì.

Bí mo ṣe máa ń lo àkókò nígbà tí mo wà nínú ìlà ni pé n ó ṣe sùúrù, n ó dúró nígbà tí ó bá kàn mí torí mi kò fẹ́ràn láti máa já sí ìlà ibi tí kò tí jẹ́ ìlà tèmi. N máa ń ṣe sùúrù láti pé kí ohun gbogbo kó le wà létè lótò. N ó sì dúró, n ó ma ṣe sùúrù kí ó kàn mí kí wọ́n le dá mi lóhùn. Èmi kò kí ń fò lọ síbi ìlà tí kò bá kàn mí. Bí mo ṣe máa ń lo àkókò mi nígbà tí mo wà nínú ìlà ni wípé mo máa ń ṣe sùúrù dígbà tí yó kàn mí. N ó sì máa ronú nípa gbogbo ìgbésẹ̀ tó yẹ kí n gbé lórí ìlà tó kàn mí àti lórí ohun tí mo fẹ́ ṣe.

Èmi kò kì í lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn. Òun tèmi ni mo máa ń lo nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ lórí fóònù mi àbí lórí ẹ̀rọ ayélujára, èmi kò kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ohun tèmi tí Ọlọ́run fún mi, òhun ni mo máa ń lò láti fi sọ ohunkóhun tí mo bá fẹ́ sọ.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ni wípé ọkàn mi yóò wà nínú nǹkan tí mò ń retí, wọn ó sì máa tún ro bí ọ̀rọ̀ iṣẹ́ mi bí ó ṣe máa tẹ̀síwájú tí wọ́n ó máa ṣe dáadáa àti tí wọ́n ó máa jẹ́ olùrànlọ́wọ́ tóọ́tọ́ fún àwọn oníbàárà mi, wọ́n ó sì tún máa rò nípa ohun tuntun tó yẹ kí n kọ tí ó máa mú iṣẹ́ mi lọ déédé. Àwọn ohun yìí ni mo máa ń rò nígbà tí mo bá dúró de nǹkan.

Batiri fóònù mi ma n dúró dáadáa, ó ma n nàgbọ́rọ̀. A tún ṣe pẹlẹbẹ nígbà míràn nígbàtí batiri fóònù mi bá ti fẹ́ kú, yóò ma yọ pupa láti sọ fún mi wípé kí n tí bọ ọ̀nà kí ó lè gba iná sara kí ó lè tún wúlò fún mi sí.

Mo fẹ́ràn rin atẹ́gùn nítorí wípé ó jẹ́ ara eré ìdárayá tí a máà mú okùn ẹni kún si, tí a máà jẹ́ kí ọpọlọ ẹni kí o jí pépé, tá sì máa jẹ́ kí àgọ́ ara kí o ma ṣiṣẹ́ tó sì máa ń dènà àìsàn. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rin atẹ́gùn dára dára ní gbogbo ìgbà.

Ìgbádùn mi ni wípé kí àwọn oníbàárà mi, kí inú wọn kí ó dùn nígbà tí wọ́n bá korò ojú wá sọ́dọ̀ mi tí mo bá yanju ohun tó ń dùn wọn lọ́kàn, kí inú wọn kí ó dùn nígbà tí wọ́n bá ń lọ, kí wọ́n ṣèdúrà fún mi, àwọn onígbádùn mi. Èyí a máa jẹ́ kí inú mi dùn nígbà tí mo bá ma nú àwọn oníbàárà mi dùn. Tí mo bá sì ṣiṣẹ́ mi yẹ́gẹ́, tí àwọn ọ̀gá mi sì sọ wípé kárí, mo ṣiṣẹ́, mo ṣiṣẹ́ dáadáa. Ẹ̀yin ni àwọn nǹkan tí ó máa ń mú ìgbádùn bá mi. Ó ní ìgbádùn mi.

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ́ oúnjẹ tó lérò fún ìlera torí ìlera loògùn ọrùn. Oúnjẹ tó lérò fún ìlera rẹ̀ ṣe pàtàkì sí mi. Mo ma ń jẹ́ ẹ̀fọ́, mo ma ń jẹ́ èso, mo ma ń mu omi dáadáa mo sì má ń jẹ́ ewébẹ̀ dáradára torí àwọn oúnjẹ yìí ó má ń fún mi ní ìlera. Mo ma ń jẹ́ oúnjẹ tó lérò fún ìlera ní gbogbo ìgbà.

Bí mo ṣe má n ṣètò iṣẹ́ àwọn àkànṣe ni wípé n ó ti ṣewádìí lórí ìṣe náà yékéyéké kí iṣẹ́ àkànṣe náà kó lè lọ dédé. Gbogbo ètò tó dá yẹ kí iṣẹ́ àkànṣe náà kí ó gbà ló dédé. N ó ti kọ wọ́n sílẹ̀ nínú ìwé mi, n ó ti kọ gbogbo rẹ̀ lẹ́sẹkẹsẹ leseese àti iye ago tí n ó ṣe gbogbo iṣẹ́ àkànṣe náà. N ó sì didi mọ dájú wípé mo ṣe é tọkàntọkàn kí ó lè bọ́ sí àṣeyẹgé àti àṣeyọrí.

Mo fẹ́ràn wà ní òru nítorí òru jẹ́ ohun àsìkò tó yẹ kí èèyàn má a sinmi nígbàtí èèyàn bá ti ṣẹ́ ní òwúrọ̀, ọ̀sán àti ní àṣálẹ́. Òru jẹ́ àkókò tí ó dá, òru sì jẹ́ àkókò tó jẹ́ wípẹ́ èèyàn tún le ronú, èèyàn tún le ronú ìgbésẹ̀ tí ó gbé tí ọ̀rọ̀ ayé rẹ̀ tí ó fi tẹ̀síwájú, torí òru jẹ́ àkókò ìdákẹ́jẹ́ fún ni láti ronú àti láti sinmi.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí ní ọ̀nà kan tàbí òmíràn. Nígbà tí mo sì ṣìnà, mo rí àwọn tí ó tọ́ mi sọ́nà lórí ìṣìnà tí mo ṣìnà. Láti ìgbà náà, mo ti pinu ní ọkàn mi wípé mi kò sì ní ṣìnà bẹ́ẹ̀ mọ́ nítorí àwọn tí ó tọ́ mi sọ́nà nígbà tí mo ti ṣìnà rí, wọ́n ti fún mi ní àwọn ìmọ̀ràn tí ó ní jẹ́ kí n ṣìnà mọ́. Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí.

Bí mo ṣe máa ń gba iyì ni wípé mo máa ń gba ní inú ìrẹ̀lẹ̀. Nítorí tí wọ́n bá yìn mí, kì í ṣe agbára mi, Ọlọ́run bá ló fún mi ṣe lórí ohun tí wọ́n yìn mí lé lórí. Mo máa ń gba iyì pẹ̀lú ìrẹ̀lẹ̀, mo sì máa ń gbà á láti tún fi máa ronú sí i bí ó ṣe tún máa tẹ̀síwájú lórí orin orin tó ń yìn mí lé lórí. Pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn àti ìtẹríba ni mo ṣe máa ń gba iyì.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nítorí ó jẹ́ ohun tí ó máa ń fúnni ní àlàáfíà ó sì jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí èèyàn ní okun tó máa ń dènà àìsàn láti jẹ́ pé kí ara ẹni kójí pépé láti ṣe iṣẹ́ ní ojoojúmọ́ àti láti gbádùn ayé àlàáfíà. Bẹ́ẹ̀ni ẹ̀rọ ìlera jẹ́ ohun tí ó dára láti máa mu láti dènà àìsàn.

Ọ̀sẹ̀ tí ó kọjá ni mo kẹ́yìn lọ rí dókítà. Mo fẹ́ràn láti lọ máa rí dókítà láti máa yẹ àgọ́ ara mi wò láti mọ pé ìlera mi wà ní pípéye, láti lè mọ ohun tó yẹ kí n dẹ́kun, láti máa jẹ àti láti máa ṣe kí n lè wà ní àlàáfíà ní gbogbo ìgbà. Kò digbà tí ènìyàn bá tó ṣàìsàn kó tó lọ rí dókítà. Mo lọ rí dókítà ní ọ̀sẹ̀ tó kọjá lọ láti wo àyẹ̀wò ara mi péyé péye.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tí ó ṣiṣẹ́ takuntakun, ẹni tó ní ọkàn láti kọ́ ohun tuntun, ẹni tí ó ní ìfaradà, ẹni tí ó ní òtítọ́, ẹni tí ó sì ní òye, tí ó ní ìtẹríba láti máa gbọ́ ìmọ̀ràn lórí lẹ́nu àwọn tó jùú lọ àti lẹ́nu àwọn tó kéré si. Ohun tí máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tí ó ní ìfọkàntán tó sì ní àforíjì.

Èmi kò kí n bá àwọn ènìyàn sọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo máa ń pọkàn po, mo ma ń kojú sí ibi tí mo ń lọ nìí. Torí nínú ẹ̀rọ ìgbésókè ohun tí a fẹ́ ni wipé a ń lọ sí ìpele mìíràn tí a bá wà nínú ilé gogoro tí ó ga. Nígbà tí mo bá sì bọ́lẹ̀ nínú ẹ̀rọ ìgbésókè náà, ń ó sì dojúkọ ibi tí ó yẹ kí n máa lọ.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nnkan ṣe. Tí nnkan bá bàjé mo mọ̀ bí a ti ń tún un ṣe. Bí i bàtà, mo mọ̀ n pa ti tún bàtà ṣe. Mo lè lẹ bàtà tí ó bá ṣí tàbí kí n fi abẹ́rẹ́ àti òwú ran kí ó lè dúró déédé. Mo sì mọ̀ àpò owó náà rán tí ó bá ya. Mo mọ̀ rán. Bẹ́ẹ̀ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nnkan mìíràn ni mo mọ̀ tún ṣe.

Bẹ́ẹ̀ni mo má a n tan ikini lori foonu mi nitori ikini ma n je ran, o ma ran mi lowo lati ba àwọn tí o ba fẹ bá mi sọ̀rọ̀ nigbakugba sọ̀rọ̀ laisi wipe mo fi akọkọ wọn sofọ, o si ma ran mi lowo lati ba àwọn oníbàárà mi naa sọ̀rọ̀ lati jẹ ki àwọn naa ki o ba mi sọ̀rọ̀, ki a de ni abasepo ti o dan mọ. Bẹẹni mo maa n tan ikini lori foonu mi.

Èmi kò lọ sí ìṣègùn ọdẹ rí, ṣùgbọ́n mo máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé wọ́n máa ń lọ ìṣègùn ọdẹ, bí i pé wọ́n máa ń jójó ọdẹ níbẹ̀, wọ́n sì máa ń ṣe ìpàdé bí wọ́n ó ṣe jẹ́kí ìlú tò ó, kí ẹgbẹ́ wọn kí ó lè máa tẹ̀síwájú. Èmi kò tíì ní àǹfààní àti lọ sí ìṣègùn ọdẹ rí rárá.

Èmi kò mọ̀ bí a ti ń fọn, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí ó mọ bí a ti ń fọn. Èmi kò tíì ní àǹfààní àti fọn nítorí n kò mọ bí a ti ń fọn. Boya n gbà tí m bá bá ìkan nu àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pé wọ́n ó kọ́ mi bí a ti ń fọn, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ èmi kò mọ̀ bí a ti ń fọn. Bo tilejẹ́ wipé òun ò nífẹ́ sí àti kọ́ bí a ti ń fọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwà mi láti jẹ́ pé kí iṣẹ́ rẹ̀ kí ó máa péye, kí n sì tún mọ àwọn ohun tuntun tí wọ́n ti mú wọ sọfitíwà náà, kó sì lè jẹ́ kí ń máa mọ bí ó ṣe máa ṣiṣẹ́ déédé síi. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwà mi láti jẹ́ kí iṣẹ́ rẹ̀ kí ó máa péye síi, kí ó sì máa kójú òṣùwọ̀n.

Èmi kò kí n fà, mo jẹ́ ẹni tí ó má n ṣe iṣẹ́ fá fáfá, n kò si fi iṣẹ́ falẹ̀, kò sí ìgbà kankan tí èmi má n fà, Ọlọ́run má fi àìsàn se wa àfi tí ó bá tẹ́ mi diẹ nìkan ni èmi ní ṣiṣẹ́ ṣùgbọ́n tí okun bá wà lára mi dáradára gbogbo ìgbà ni èmi má n ṣiṣẹ́ èmi ò kí n fà rárá n kò fi iṣẹ́ mi falẹ̀, bẹ́ẹ̀ni n kò kí n fà.

Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n bẹ́ nilè mi tí mo máa ń lò ní ìgbà mìíràn láti fi yanjú iṣẹ́ àwọn oníbàárà mi. Àwọn ọ̀rẹ́ mi náà á sì máa lo ẹ̀rọ wọ̀nyí nítorí ẹ̀rọ wọ̀nyí a máa jẹ́ kí iṣẹ́ kí ó yá, a sì máa ran ni lọ́wọ́ láti tètè ní ìgbé dìde lẹ́nu iṣẹ́ ẹni.

Irú etí ìgbọ́ tí mo máa ń lò ni etí a máa ń wọ̀ bọ orí, tí ó jẹ́ ti ọ̀ráímòwò ilé iṣẹ́ ọ̀ráìmọ́wò, tí ó sì dára. Ó sì máa ń jẹ́ kí oun tí èeyàn bá n gbọ́ ní etí rẹ̀ kó yẹ yéké, kó mọ́lẹ̀, kó sì gbọ́ geere. Irú etí ìgbọ́ tí mo máa ń lò ní ọ̀ráìmọ́wò ti ilé iṣẹ́ ọ̀ráìmọ́wò.

Èmi kò fẹ́ràn láti máa jiyàn, ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ mìíràn máa ń sọ wípé awọ́n fẹ́ràn láti máa jiyàn ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí rara. Mo jẹ́ ẹni tí kò fẹ́ràn láti máa jiyàn rárá. Bó tí lè jẹ́ wípé àwọn mìíràn fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, n kò fẹ́ràn rẹ̀

Ìgbóná eleyi tí mo fẹ́ràn nínú yàrá mi ni èyí tí ó jẹ́ ìgbàlódé tí ó máa ń wúlò nígbà òtútù tí èèyàn bá fẹ́ kí yàrá kó lọ kó má tutù jù, tó jẹ́ wípé nígbà tí mo bá lọ ibi iṣẹ́ ọjọ́ mi tí mo dé, ń ó lò kòsi ni ninmí n lára, yóò ma jẹ́ kí yàrá kó lọ ní fẹ́ẹ́rẹ́fẹ́ láì tutù jù.